Rárá o, èmi jẹ́ ẹni tó má n jẹ ẹran dáadáa. Eh, orísìírísìí ẹran ni èmi má n jẹ. Ohun tó, tó wọ́pọ̀ nínú ẹ oun ni ẹran namon. Èmi a sì tún má a jẹ ẹran adìyẹ, bí i ẹran tòlótòló tan pè ní tọkí. Eh, ẹran ògúnfe náà, ara rẹ̀ náà ni. Eh, ẹran jẹ́ èròjà afáralókun, ohun tí wọ́n ń pè ní, àrá, ohun tó má n jẹ́ kí ó má n tún ẹ̀yà ara ṣe tó n pè ní protein. Tó sì jẹ́ wipé èmi má n gbìyànjú láti ra ẹran tí mo bá ti lọ sí ọjà láti dáná, láti ra àwọn ohun ìdáná. Eh, lẹ́yìn ẹran, ẹja ló tún kù, ṣùgbọ́n èmi má n jẹ ẹran nígbà púpọ̀ láti tó jẹ́, eh, láti má a fún mi ní èròjà tan pè ní èròjà protein. Eh, agágà tí mo bá ti ra ẹran tán, mà, èmi yóò sì gbe lena máa bọ̀. Àwọn igbà mí mo máa dín, tó sì jẹ́ ìgbà mi mo lè se nínú ọbẹ̀ lásán bẹ́ẹ̀. Eh, èmi fẹ́ràn láti máa jẹ ẹran, torí pé ẹran jẹ́ ohun tó n fún ara ní, eh, tó n, tó n, tó n jẹ́ kí ara, kí ó dá, ó mu dàgbàsókè wá sínú ara tí ó sì jẹ́ ẹran tó ṣe ara láǹfààní.

Èmi máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Rárá o, èmi kì í sábà jẹ oúnjẹ ọ̀sán. Ká tọ́wọ́ wá sọ wípé kí n jẹ pẹ̀lú àwọn oníbàárà mi, torí mo mọ̀ gbà wípé àwọn oníbàárà mi, àjọṣepọ̀ tó wà láàárín wa. Ó jẹ́ àjọṣepọ̀ tó gúnrégé, Ṣùgbọ́n àǹfààní ò sábà sí fún mi láti lọ jẹun ọ̀sán pẹ̀lú wọn. Mo mọ̀ pé eléyìí ó ṣeéṣe kí ó tún jẹ́ ìbáṣepọ̀ tó wà láàárín wa kó tún lọ sókè sí i, ṣùgbọ́n kò sábà sí ààyè. Láìmọ́ye ìgbà láti ṣe ohun kan báyìí. Àwọn àgbà mi náà gan-an ò kí í jẹun ọ̀sán rárá, tó jẹ́ pé ohun tí mo bá ti jẹ oúnjẹ tí mo bá ti jẹ lówùúrọ̀, ọ̀nà náà ni yóò kó tún di ìrọ̀lẹ́ bó ṣe rí fún mi Àwọn èèyàn míì lè wà tó jẹ́ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ní tèmi, tí mo bá ti jẹ oúnjẹ tí mo bá ti jẹ láàárọ̀, yóò kó tún di ìrọ̀lẹ́. Tó sì jẹ́ wípé àwọn oníbàárà mi, àwọn ọ̀nà mi ni mo fi máa ń gbà láti fà wọ́n lójú mọ́ra gẹ́gẹ́ bí láti máa fún wọn ní ẹ̀dínwó lórí ọjà àti máa béèrè nípa àwọn ọ̀nà tí mo tún máa lè tún ṣe àǹfààní fún wọn yàtọ̀ sí bí a ṣe ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ọ̀nà tí a ṣe tún lè gbé. Iṣẹ́ wa lárugẹ sí i kó baà lè jẹ́ ohun tí ó jẹ́ àtẹ́wọ́gbà sí gbogbo èèyàn.

Irun mi jẹ́ irúfẹ́ irun tó jẹ́ pé kò n gùn sókè, tó jẹ́ pé ó máa ń, o maa n lọ́ mọ́ ara wọn nílẹ̀ òun ni. Tó sì jẹ́ wípé, ee ká tó ri oṣẹ méjì, si mẹ́ta yóò ti kún tí yóò ti, tí ò ní jẹ́ ki oju kòó gúnrégé dáadáa. Nítorí ìdí yìí ló fi jẹ́ wípé ìgbà tí láàárín ọ̀sẹ̀ mẹ́ta o wá pẹ́ tán, láàárín oṣù kan, mo máa ń gẹ irun mi pẹ̀lú ee abẹ́, abẹ́ tí, ti olóyìnbo tán pé clipper. Ee Eléyìí tó sì jẹ́ pé mo máa ń fi ń gẹ low cut tí máa kan rora fi gẹ irun mi wálẹ̀ tí máa sì fa gbogbo, irun irun pááriki ẹ mi, gbogbo irun tó wà ní paari ẹ̀kẹ́ mi tí máa sì fa àwọn irun tó bá pọ̀jù níbi ìjagba mi. Eh Mo máa ń ṣe ilé lóore kóòré láti jẹ́ kó oju mi gúnrégé, kó oju mi má ba tìdí kò ní ṣe àtẹ́wọ́gbà sí àwọn ènìyàn. Ee Bẹ́ẹ̀ náà sì tunní, àwọn ìgbà mi wà tó jẹ́ wípé ee, mà, ma á ee irun yẹn tí mo bá ti ń, tí mo bá ti ń, tí irun tiyẹn o bá ti tètè gẹ, ìgbà mìíràn rẹ, ó máa gbiyànjú láti máa yá lóore kóòré. Kò bá à le jẹ́ pé kò ní máa jẹ́ kí ó dàrú ló, kí irun yẹn kí ó máa takókó. Hmm So, yíyá yìí ó máa ń jẹ́ kí irun náà kó tó dúró dáadáa. Ṣùgbọ́n ní awon àsìkò tí mo bá ti láǹfààní láti tètè gẹ, mo máa ń gbìyànjú láti gẹ eh ee eléyìí mo mọ̀ pé ó lóore fún mi n to sì ṣe dáadáa jù fún mi láti máa ṣe òun ni.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ìdáàbòbò ọrùn ta n pè ní sunscreen. Màá fi sí ara, eh, àsìkò torí pé, agbègbè tí oòrùn tó ti máa ń mú dáadáa, òun ni èmi wà. Tó sì jẹ́ wípé àsìkò ojú ọjọ́ táa wà ní ìlú wa ní àsìkò yìí jẹ́ àsìkò ìgbà tí oòrùn máa ń ràn dáadáa. Tó sì jẹ́ wípé oòrùn àsìkò yìí ó máa ń ta ara, ó máa ń ta ara. Ní fún ìdí yìí, èmi máa ń lo ìdáàbòbò òòrùn, mo màá n lòó sára. Tó sì jẹ́ wípé àwọn ìgbà mí ì mo máa ń fi awọ ojú láti lè dáàbòbò ojú mi náà nínú òòrùn. Eléyìí jẹ́ ohun tí mo má n sábà ṣe ní àsìkò ọyẹ́ àti oru tá a wà lásìkò tá a wà yi. Tó sì jẹ́ wípé mo mọ̀ wípé, gẹ́gẹ́ bí àgó ara mi ṣe nílò ọrùn, ìwọ̀ntuwọ̀nsì ní gbogbo nǹkan kò gbọdọ̀ pọ̀jù náà. Bí ó bá tí ń pọ̀ jù, ó ṣeéṣe kó máa gbóni lára, kó sì máa ṣe àpá, kó máa jẹ́ kí ara kí ó máa sápaadì. Eléyìí ló jẹ́ kí n màá lo ìdáàbòbò òrùn lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín torí pé inú dídùn ló mú ọ́ rí yá. Ehn, yatọ̀ sí pé àlọ́ wà fún àti kọ́nilọ́gbọ́n láti, ehn, mọ̀ nípa àwọn tó ti ṣẹlẹ̀ láwọn àsìkò, láwọn ìgbà tó ti wà lẹ́yìn sẹ́yìn sẹ́yìn, láti mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láwọn ìgbà tó ti lọ. Àwọn àlọ́ tó jẹ́ wípé ó máa ń mú inú ẹni dùn tó máa ń dá ni lára yá. Ó jẹ́ àwọn àlọ́ tó jẹ́ wípé a máa gba, ehn, a máa gba ní lọ́wọ́, ehn, ìrònú àròdùn tí ó sì jẹ́ wípé àsìkò tó máa ń pa àwọn àlọ́ yìí, ara èèyàn ó ya gágá tí èèyàn yóò sì, tí èèyàn sì máa fi ara balẹ̀ láti máa gbọ́. Tó sì jẹ́ wípé tó bá dà àwọn àsìkò yẹn, gbogbo àwọn àṣọ̀rọ̀ tó bá tó ń dojú kọ ni ilẹ̀ yẹn ó kọ́ gbàgbé náà tí yóò sì rẹ́rìn-ín, tí inú rẹ̀ ò sì dùn. Ehn, àwọn àlọ́ yìí yàtọ̀ sí pé wọ́n kọ́nilọ́gbọ́n ó tún máa ń jẹ́ kí inú ara, ara èèyàn kó ya gágá. Ó sì jẹ́ pé tí èèyàn bá rẹ́rìn-ín tó bá àwọn ara tí àwọn ara, àwọn tọ́jọ́ wà níbẹ̀, tọ́jọ́ tún mọ́ra, ó tún máa jẹ́ kí gbogbo àwọn àgọ́ ara ẹni kó tún dí pépé sí yẹ pé gbogbo àwọn àsìkò kíkan tó tún lè ṣe ìdíwọ́ ìlera ẹni òun kó tún kúrò níbẹ̀ pẹ̀lú àrin tí èèyàn rín. Torí ẹni tó bá rẹ́rìn-ín inú rẹ̀ ó dùn, tí inú èèyàn bá sì dùn, yóò tún lágbára láti ronú ọ̀nà tó bá tún lè gba láti lè yanjú gbogbo àwọn ìṣọ̀rọ̀ ìyíókùn tó bá tún ní. Níbi fún ìdí wé yìí, èmi fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín, ehn, àwọn àlọ́ àpagbọn àti àwọn àlọ́ àpagbè.

Onírúurú àdojúkọ ló wà níbi iṣẹ́ tí èmi ń ṣe. Ẹ̀ Ìṣe mi jẹ́ iṣẹ́ ìmọ̀-ìṣègùn òyìnbó, tó sì jẹ́ wípé onírúurú àdojúkọ ni a máa ń rí bẹ́ẹ̀. Ẹ̀ ó bẹ̀rẹ̀ láti àdojúkọ tó wà pẹ̀lú àwọn ọ̀gá, tún àwọn ọ̀gá wa lẹ́nu iṣẹ́. Lẹ́yìn náà àdojúkọ pẹ̀lú àwọn tí àjọ jẹ́ ìwọ àtàwọn tó jẹ́ ọmọ lẹ́yìn lẹ́nu iṣẹ́, pẹ̀lú àdojúkọ tó wà lára àwọn tí wọ́n jẹ́ aláìsàn, tí a lè pè ní àwọn oníbàárà wa àti àdojúkọ láti máa dé ibi iṣẹ́ lójoojúmọ́ pẹ̀lú bí àwọn iṣẹ́ tó ṣe pọ̀ sí lẹ́nu iṣẹ́. Ẹ̀ àwo àwọn àdojúkọ yìí ló jẹ́ wípé o máa ń, o máa ń ní ọwọ́, ẹ̀ ọ̀nà tí yóò fi, ẹ̀ tí yóò fi jẹ́ kí, ẹ̀ tí yóò fi, ẹ́m ní ìpalára fún iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Tó sì jẹ́ wípé àwọn àdojúkọ wọ̀nyí èèyàn ní, èèyàn nílò láti máa, èèyàn nílò láti máa wá wòjútò sí wọn. Èèyàn nílò láti wá ọ̀nà tí wọn ò fi ní fa, ẹ̀ ìwà tí wọn ò fi ní fa, ẹ̀ ìdádúró fún èèyàn lẹ́nu iṣẹ́. Nítorí iṣẹ́ tí èèyàn bá ń ṣe, ó yẹ kí à ń ṣe iṣẹ́ tó ju àmì ni. Gbogbo àwọn àdojúkọ yìí oun ló jẹ́ wípé èèyàn gbọdọ̀ ṣiṣẹ́ lórí wọn tí èèyàn sì gbọdọ̀ ṣe, tí èèyàn gbọdọ̀ ṣàṣeyọrí. Àdojúkọ kan tó tún ṣe gbòógì lẹ́nu iṣẹ́ ni àwọn owó tó ń fún àwa òṣìṣẹ́. Nítorí wípé ẹ̀ kú iṣẹ́ ni wọ́n sọ pé ó mú ọ ríṣẹ́ yá. Kú iṣẹ́ ló mú ọ ríṣẹ́ yá. Ẹ̀ ẹni tí wọn ò fún ní owó tó tó àti owó tí yóò fi lè tọ́jú ara rẹ̀, tí yóò fi lè tọ́jú ẹbí, tọ́jú ara kò ní le ní, ẹ̀ ẹ kò ní le ní ìgboyà, kò ní le ní, ẹ̀ ọ̀nà, ẹ̀ kò ní le ní àǹfààní láti ṣiṣẹ́ bó ṣe ẹ kú ṣe. Nítorí wípé yóò máa inú rẹ o ni dùn si owo tó ń gba. Eléyìí ló fi jẹ́ wípé à ń rọ àwọn tó ń jẹ́ agbani ṣíṣẹ́ kí wọ́n máa san ẹ̀tọ́ lóòrèkóòrè, kọ́n sì máa san owó tó tó owó fún àwa òṣìṣẹ́. Nítorí eléyìí ni ó fi ní oore tó fi ń láǹfààní fún ibi iṣẹ́ tí èèyàn ń ṣe àti àwọn gbogbo nǹkan tí ó wà tó ní ì ṣe pẹ̀lú iṣẹ́

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún iléyá tí ó sábà máa ń bọ́ sí àárín ọdún. Àwọn oṣù tó wà láàárín ọdún bí i oṣù keje, oṣù karùn-ún kẹfà keje ni ó sábà máa ń bọ́ sí. Tó bá ti di àsìkò yìí, ẹ́, gbogbo àwọn tó jẹ́ Mùsùlùmí àtàwọn tí wọ́n ń ṣe ẹlẹ́sìn Islam, wọ́n ni wọ́n máa ń lọ, wọ́n máa ń kúrò ní agbègbè tí wọ́n wà láti lọ darapọ̀ mọ́ àwọn ẹbí wọn tí wọ́n jọ ṣe ọdún papọ̀. Tó sì jẹ́ wípé, ẹ́, àsìkò, ọdún, àsìkò tí àwọn èèyàn tó máa ń jọ, tó máa ń pa ẹran àgbò, ẹran màlúù àtàwọn ẹran, àwọn ẹran mì tí wọ́n fi máa ṣọdún lelé yìí. Tó sì jẹ́ pé àkókò yìí ni wọ́n tó máa ń fún àwọn òṣìṣẹ́ ní, ẹ́, ẹ́, wọ́n máa ń fún wọn ní ìsinmi lẹ́nu iṣẹ́. Tó sì jẹ́ wípé èèyàn, èèyàn máa rí àwọn tí èèyàn tí jọ ṣèwé rí, gbogbo àwọn, ẹ́, tí èèyàn tí, àwọn ẹbí tí èèyàn ti ríra fúngbà pípẹ́, gbogbo wọn lè yan o padà ríra. Ẹ̀yàn sì máa, máa, máa ń padà ríra lásìkò ọdún yìí. Tó sì jẹ́ wípé, ẹ́, èèyàn ó gbàgbé gbogbo ọ̀rọ̀ nípa ṣíṣiṣẹ́ lásìkò yìí tí èèyàn ó sì ronú, tí èèyàn ó sì ṣe, ẹ́, èèyàn ó rí àwọn èèyàn tó ti, àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn ọ̀rẹ́ àtijọ́ àti gbogbo àwọn nǹkan tí yóò, yóò mú inú èèyàn dùn. Àwọn mìíràn tó sábà máa ń lọ sí àwọn, ẹ́, ibùdó idárayá, ẹ́, àwọn amusement park, àwọn ibi tí wọ́n, ẹ́, tó ti máa wò síi, tó ti máa wò àwọn, ẹ́, sinimá, tó ti máa wò àwọn, ẹ́, eré ìtàgé, àwọn sinimá. Tó sì jẹ́ wípé wọ́n sì tún bo àwọn tó máa gbó gbogbo àwọn ilé, wọ́n sì fi gbajúmọ̀ ara wọn.